Ẹni ń sọ fún yín nípa òkè, ìyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní mountain tàbí hilltop hill. OK, ẹni kí n sọ̀rọ̀ odo tàbí ọgbà tí mo fẹ́ràn. Emi gẹ́gẹ́ bi enikan, mo fẹ́ràn oke láti maa gun orí oke dáadáa. Mo, f--mo--f fẹ́ràn wọ́n máa ń pè ní hiking, ìyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní hiking. Kí eeyan máa gun òkè, ṣa máa gun be? Ó dé da fún ago ara nítorí pé bí, bí exercise ló ṣe jẹ́. Bí pé ẹ ń fi ẹ, ẹ ń ṣe exercise ó dé da fún ara èèyàn. Mo fẹ́ràn ẹ́ gidi gan. Mo fẹ́ràn kí n máa gun orí òkè. Iyẹn kín dẹ ń ṣe iyẹn nìkan. À mo fẹ́ràn odò náà. Iwẹ odò dá gan. Kí eeyan máa lọ sodo kó wẹ́, ara èèyàn máa balẹ̀ gan. Àti ọgbà tí mo fẹ́ràn. Ẹ̀ jẹ́ ń dẹ́rùn dáhùn àwọn ìbéèrè tẹ́ ni kí n, pé kí n dáhùn. Ẹ́ ní bí a ṣe ń dé bẹ. Ẹ̀ bá ṣe ń dé bẹ náà, ó wá, ó wá, ó tún, ó wá depend tí n bá ńi, tí n bá ní ó wá depend bí bi a sé máa ń dé bẹ. Tí bẹ́yẹ̀n mẹ, tí ibi náà bá, tó bá jìnnà, a o lọ ọkọ̀, a lọ ọkọ̀ tàbí ká lọ ọ̀kadà. Ǹnkan tó máa gbé wa láti ibi táa wà dé ibi táa ń lọ. A n lọ oogun kan tó máa gbé wa dé bẹ. But, àmọ́ tí ibẹ́yẹ̀n ò bá fi bẹ́ẹ̀ jìnnà, a lè fẹsẹ̀ rìn dé bẹ. Àmọ́ tó bá jìnnà, a lọ ọkọ̀ láti dé ibi táa ń lọ. A--a--asì kó wó. Ẹ mọ̀ wipé tí èèyàn bá ń ṣiṣẹ́ kò ní, kò ní ní àsìkò láti lọ. Ìgbà tí èèyàn bá wà lórí ìsinmi, pé a ìsinmi láti ibi iṣẹ́ tan máa ń pè ní annual leave tàbí, tàbí holiday. Tí èèyàn bá wà ní ìsinmi tó bá wà, tó bá ní kó sinmi díẹ̀ nílé kó tó, kó sinmi díẹ̀ kó tó padà sí ẹnu iṣẹ́. Ìgbà yẹn èmi máa ń lọ. Tó bá ti ní kí n, kí n sinmi díẹ̀ nílé, mo máa tètè lọ sí àwọn ibi tí mo like bí i òkè. Kí n lọ ye àwọn òkè kan, kan wò. Màá tún lọ sí odò àti àwọn ọgbà tí mo fẹ́ràn. Iyẹn bí i park, amusement park, bí i zoo, gbogbo táwọn, tan máa ń fi àwọn nǹkan meremere sí, mo máa lọ síbẹ̀ náà. Ìgbà mi mo dé máa ń lọ, tí n bá n lọ sí àwọn ibi bẹ́ẹ̀ láti lè jẹ́ kó, kó dùn. Ki àwọn ìrírí yen, ìrírí ibi tan lo ko le dùn mo yan kalẹ̀ maa ka le wo eyin ka--ka--ka ni ìgbà kan ni mo lo ibi bayi o. Ká máa rántí ẹ̀ ní rere. Mo máa ń, mo máa fẹ́ràn kín lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Tàjọ ń ronú, máa ń rò, tàjọ ń ronú papọ̀. Tí ìronú wá papọ̀ la máa ń lọ. Àwọn àbúrò mi ní àwọn, àwọn ẹbí mi, a máa ń lọ náà. Ìgbà, ìgbà kọ̀ọ̀kan a máa ń dé bẹ́ẹ̀ náà.

Wákàtí mélòó ni o máa ń wọ, lo máa ń wo ojú ìbòju lójoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòju lójoojúmọ́? Mo máa ń wo ojú ìbòju, fún, fún wákàt-wákàtí bi mẹ́rin sí márùn-ún lójoojúmọ́ nítorí pé mo máa ń lo ẹrọ ìbánisọ̀rọ̀ mi iyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní phone. Mo máa ń lòó dáadáa. Ó dẹ̀ ní ojú ìbòju iyẹn bi screen táa máa ń fi wo nǹkan táa ń ṣe. Mo máa ń fi ṣiṣẹ́. Mo dẹ̀ máa ń lo ẹrọ ayárabíàṣá, ìyẹn kọ̀m̀pútà. Mo máa ń lòó náà níbi iṣẹ́ lójoojúmọ́. So, mo máa ń lòó dáadáa. Mi ò lò rárá lójú-lójú pé, lọ́jọ́ kan. Ó máa ń tó bí i, wákàtí mẹ́rin, káṣá, ṣa, pé mẹ́rin sí márùn-ún. Ìgbà mí ò máa ń ju bẹ́ẹ̀ lọ, ìgbà mí ò máa ń ju bẹ́ẹ̀ lọ but. Àmọ́, ó máa ń ju wákàtí mẹ́rin lọ temi, tí mo máa ń lò lójoojúmọ́.